Kí ni nnkan tó wà nínú àpò owó rẹ? Àpò owó jẹ́ ibi tí ó ṣe pataki sí mi, gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ ní àwọn oríṣiríṣi nnkan tí ó wà nínú rẹ̀, lákọọkọ àwọn nnkan bí, àwọn nnkan bí i, owó àti káàdì ìṣe.

Kíni ó máa ń ṣe ní owurọ̀ kànkàn? Owurọ̀ jé ìgbà kan ti ó dá lọ́pọ̀lọpọ̀ tí n bá ti dìde, máa wá ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì. Láàkọ́kọ́ mo máa ń gbàdúrà. Tó rí pé àdúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Lẹ́yìn tí n bá gbàdúrà tán, mo máa ṣe àwọn iṣẹ́ ilé kí n tó lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa ń pàdé ẹni àfojúsùn síta rẹ, àfojúsùn síta jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ máa n pàdé eleyii ni igba mii, tí ọ̀jà bá wà tí ó dẹ wà ní dáradára. A máa n pàdé àwọn eléyìí, eléyìí jẹ ǹkan tí o ti ṣe pàtàkì tí ó dẹ dára kí ènìyàn kí ó má ṣe náà síbẹ̀.

Báwo ni o ṣe máa ṣe báwo ni o ṣe máa ń bá àwọn oníbàrà sọ̀rọ̀? Láti bá àwọn oníbàrà sọ̀rọ̀ jẹ́ nko, tí ó ṣe pàtàkì mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára. Ìgbà mí ní orí fóònù, ní orí iméèlì tàbí ní ìpè fídíò náà mo máa ṣe eléyìí.

Ṣé ó ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Ìṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ni mo ṣe iṣẹ́ ọ̀fẹ́, ọ̀ dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọpọlọpọ tí mo dẹ̀ fi àwọn nǹkan kan tí ó màá mú nú mi í dún, ọ̀ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Tó dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n ṣe nígbà míì gan sef.

Kí ni ó máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ẹniyan, ó dẹ̀jẹ́ ìgbà kan tí ó máa ń múnú mi dùn náà. Nígbà tí aṣálẹ́ bá wà, mo máa ń ṣe àwọn iṣẹ́ kéékèèké nínú ilé. Gẹ́gẹ́ bí ẹniyan, ó dẹ̀jẹ́ ìgbà kan tí ó máa ń múnú mi dùn náà.

Nígbà wo ni o kẹ́yìn lála burúkú? Àlá burúkú jẹ́ ǹkan tí kò dára, ìgbà kẹ́hìn tí mo dẹ̀ ní àlá yìí jẹ́ ìgbà kan tó wà pipe sẹ́hìn nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ grammar. Nígba yen ni mo kẹ́yìn ní àlá burúkú, mo dẹ̀ kọ wọ́n sílẹ̀, a dẹ̀ ṣe àdúrà lórí rẹ̀ náà láti gbà yẹn mi ni mọ̀.

Ṣé o lè tò láti fẹ́ iṣẹ́ rẹ sí ilu miran? À, ti mo bá ní ààyè láti ṣe eléyi mọ̀ má ṣe. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tẹ́dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n ṣe ní òorekoòre ná. Ìdí nìyẹn jẹ wípé ti n bá ní ààyè láti fẹ́ iṣẹ́ rẹ sí ilu miiran maa ṣe torí pé ó jẹ́ nǹkan tí ó dára nì.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ ǹkan tí ó dára, tí mo mọ̀, wọ́n lè máa mọ̀ mi dun loorekoore náà. Nítorí nígbà tí mo bá eleyi mọ́ maa n ló orí social media, mo dẹ̀ máa lo àwọn ǹkan kan tí ó tun dára náà láti dáṣẹ pé mo ń ṣe ìpolówó ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe é.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ìbọwọ́ jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa wọ ẹlẹ́yì gẹ́gẹ́ bí ẹniyàn lóòrèkóòrè náà. Nígbà tí n bá fẹ́ ṣe àwọn nǹkan kan, ìgbà yìí ni mo máa ń wọ ìbọwọ́. Láo, ó máa ń ṣe ààbò tí ó pé ní orí owó gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà.

Ìbọnájẹ́ jẹ́ irú irun mi o fẹ́ràn nínú yàrá rẹ. Ìbọnájẹ́ jẹ́ ilé tí mo fẹ́ràn ni ìbọnájẹ́ jẹ́ tí àwọn ọ̀rẹ́ mi gbọ́ máa ṣe air conditioner tí a tún máa ṣe amúlétutù. A sì gbàgbọ́ pé inú yàrá mi tutù gidigidi. Ìdí nìyẹn tó jẹ́ pé ìbọnájẹ́ ni irú tí ilé tí mo fẹ́ràn tí mo nìyẹn nífẹ̀ẹ́ sí.

Ṣé o máa ń ra, ṣé o máa ń na ara rẹ, láti máa na ara jẹ́ ǹnkan tó dára. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Nítorí bí ènìyàn bá fẹ́ràn ara rẹ̀, ọma jẹ́ kí gbogbo ara wà ní àlàáfíà. Ìdí nìyàn tó yẹ pé mo fi máa ṣẹlẹ̀yi nígbà tí mo bá jí ní òwúrọ̀, ó jẹ́ pé ó jẹ́ ǹkan tí kò dára.

Báwo ni a fi máa ń ṣe ìdọ́gba láàárín iṣe àtì igbesi ayé? Ìdọ́gba láàárín iṣe àtì igbesi ayé jẹ́ ǹkan tí ò dára, ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà. Ẹ máa rí pé mọ̀ ṣe lé yí ni ànà tiọ to, àti ní ànà tí ènìyàn ma rí pé eléyìí jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn ki kiọ̀ ma ṣe. A lè máa rí dá ju ipé a máa ṣe wò àwọn ẹlẹ́ni náà sébẹ̀

Báwo ni ọṣẹ máa ń jí ní òwúrọ̀? Láti máa jí ní òwúrọ̀, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mode máa ń ṣe eléyì ní ọ̀nà tóòtọ́ àti ọ̀nà tí oyẹ́ nígbà tí obá wùmí láti jí. Mo máa nrí dájú pé mo jí ní dédé ago márùn ní òwúrọ̀. Ìgbàyì ni mo máa nṣe àwọn ǹkan tí mo ní lò láti ṣe.

Báwo ni o ṣe máa mura sílẹ̀ fún ìpàdé pẹlu oníbàárà? Ìpàdé ìkàlẹ̀ oníbàárà jẹ́ ǹkan tí ó dára, mo ní ẹ máa mura sílẹ̀ ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láì dáyí, kí n mọ ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe, àh ni didara didara náà lè jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń fì túràrí? Láti máa fì túràrí jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe náà nítorí wípé ó ṣe pàtàkì. Ìtúrà jẹ́ nǹkan tí ó máa ń lé ẹmí búburú kúrò ní àyíká ilé. Wọ́n máa ń pa àwọn ẹ̀fọn àti àwọn ìkànkàn tí kò dára nínú ilé náà. Ìdí nìyí tí mo kan ń máa ṣe eléyìí ní oòrè àti ní ìgbàkúgbà náà tí ó jẹ́ nǹkan tí ó dára.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi jẹ́ oúnjẹ. Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ṣe pé ní orekoore nígbà tí o bá wu mi láti ṣe àwọn kan. Yeah good morning. Lẹ́yìn eyi mo máa ń ṣe ní gbogbo ìgbà náà. Oúnjẹ dẹ̀ jẹ́ nǹkan tó dára. Wu mi láti ìgbádùn oúnjẹ ni nǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ gẹ́gẹ́ bí ìgbádùn.

Ṣé o máa ń lo ọwọ́ ọtún, tàbí òsì ọwọ́ ọtún jẹ́ ọwọ́ kan tí mo máa ń lò ní gbogbo ìgbà láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà. Kí ló jẹ́ ǹkan tí ó dára tí ó lè ṣe pẹ̀lú rẹ̀ náà? Eléyìí sì jẹ́ lára àwọn ǹkan tí o máa n muú inú mi dùn Ìdí nìyen tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà.

Nígbà wo ni o keyin sunkún? Ìgbà tí mo keyin sunkún ni ìgbà tí mo wà ní ile iwe eẹ̀kọ́ girama. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó lera ailero fún mi nitorí pé, nígbà yẹn kò sowó, wọ́n de máa ń nà mí ní, ah, ilé ìkàwé. Idi niyení to jẹ́ pé mo fi sunkún, ọ̀ de jẹ́ ìgbà kan tí mo sunkún kẹ̀yin náà si.

Nígbà wo ni o kẹyin ìọrí dókítà? Ìgbà ìkẹ́yìn tí mo lọ rí dókítà jẹ́ ìgbà kan tó jẹ́ ìgbà pípẹ́sẹ̀ yín. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tí kò kí ǹ ṣe aárẹ̀. À ìdí nìyẹn ṣẹ́ fún ó ti pẹ́sẹ̀ yín díẹ̀ àmó nígbà tí mo ṣe èléyìí mo ṣe ni, mo kúrò láti máa lọ ṣe abewo ara mi ní èkó rí.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kì ń ṣe nǹkan tó burú, mo dẹ̀ máa ń ṣe eléyìí nígbà tí àye rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi. Rárá, nígbà tí mo bá lọ sí ibìkan tí mi ò bá mọ̀ ọ̀nà, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ènìyàn máa ṣe.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? La ti má mu ògùn lójoojúmọ́ jẹ́ nǹkan tí mi ò kín ṣe nítorípé ó jẹ́ nǹkan tí kò bójú mu, ìdí nìyẹn tó jẹ́ wípé n òkí n ṣe ẹ̀léyì, ní ojojúmọ́ mo fẹ́ràn láti máa ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà tí ó bá dẹ̀ wùn mí láti mu òògùn, mo máa ń mú, àmọ́ kín ṣe lójoojúmọ́, torípé kí n ṣe ǹkan tí ó dára.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá fẹ́ jẹ àwọn nǹkan, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí kò bá le bíi ẹyin, ọtí, ẹyin aró àti búrẹ́dì. Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé orí máa ń fọ́ ọ? Gẹ́gẹ́ bí ènìyàn, orí máa ń fọ́ mi nígbà mìíràn tí mo bá ṣe iṣẹ́ tí ó pọ̀ àti nígbà mìíràn tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi náà orí máa ń fọ́ mi. Eléyìí dẹ̀ wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀ mó, a lè dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe àti láti lo ògùn sí.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Láti máa tún àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tó dára. Ó dẹ̀ wà lára nǹkan tó ṣe pàtàkì kí ó yẹ kí ènìyàn kí ó mọ bí wọ́n ṣe ń ṣe náà. Nígbà tí irú àwọn eléyìí bá ṣẹlẹ̀, mo máa ri dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

Ṣé o ní ọgbà? Ọgbà wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì nínú ilé. Wọ́n dẹ̀ ní ọgbà bí wọ́n ṣe wá èyí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Mo gbin àwọn oríṣiríṣi ǹkan síbẹ̀ tí ò dè má mú nú mi dùn nígbà tí mo bá rí wọn ní gbogbo ìgbà náà. Ní pà ìdí èyí, mo ní ọgbà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ṣé.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣẹ pàtàkì. Mo dẹ́ màá ń fi eleyii sárá ní gbogbo ìgbà, nítorí pé ó wà lára àwọn nǹkan tí ó dàbí nǹkan ọ̀ṣọ́ láti pé ènìyàn ṣe ara ní ọ̀ṣọ́ àti láti ṣe ìtọ́jú ara ní kókó àti ní ọ̀nà tí ó yẹ náà.

Ṣé o fẹ́ràn jíjọ́? Jíjo jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń fẹ́ràn jíjo gidigidi. Nígbà tí mo wà nílé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ni mo ti máa ń jó, tí mo dẹ̀ máa ń lọ fún ìdíje fún àwọn tí ó ń jó náà. Eléyìí jẹ́ nǹkan tó dára tí ó mú inu mi dun, tí ó dẹ̀ jẹ́ nǹkan tó tún ṣe pàtàkì fún mi nígbà yen lóhùn.

Ṣée o máa ń kọrìn kélé? Látí máa kọrìn kélé jẹ́ ǹmkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí jẹ́ ǹkan tí ó dára. Eléyìí de jẹ́ ǹnkan tí ó máa ń múnu mi dùn náà nítorí pé eléyìí ni nkankan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé o máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa kọ àwọn ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti oyẹ náà. Nítorí pé eléyìí wà lára àwọn ǹkan kan tó ṣe pàtàkì tó dè yẹ kí èèyàn kí ó mọ ìdí nìyẹn tí mọ́ fi máa ń ṣe àwọn eléyìí. Mo de máa n kọ wọn lọ́pọ̀lọpọ̀ náà síi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ mọ ìtumọ̀ orúkọ mi dáradára nítorí pé ó jẹ́ ǹkan tó máa ń mú mí dùn ní gbogbo ìgbà náà tí ó dẹ́ẹ̀ tí ó jẹ́ lára àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Eleyi jẹ́ ǹkan tí ó dára, mo lè máa ń ṣe é ní ọ̀ràn tí ó tọ́ àti ní ọ̀ràn tí ó yẹ.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà bọ̀. Eléyìí dé jẹ́ ó wà lára àwọn ǹkankan tí mo ma n ṣe nígbà tí ó pọ̀ wọn dé nko ti o dara láti ma ṣe naa. Idí nìyẹn tí mo fi máa n ṣe eléyii nítorí pé ó wà lára àwọn ǹkan tí ó máa ń mu inu mí dùn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà.

Ṣé o ní gíláàsì ọrùn? Gíláàsì ọrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó lè wà lára àwọn nǹkan tí mo ní náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí mo dè máa ń wọ̀ ní ò rè kórè nígbà tí mo bá ní àwọn kọ̀kọ̀ tí ó wù mí láti ṣe ní gbogbo ìgbà náà. Ó dà jẹ́ nǹkan tí ó tó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà sì.

Báwo ni Ọṣẹ máa mú èrò tuntun wá láti mú ẹrù sí wa jẹ́, kí ń tí wọn dà á tí ó dẹ́ ṣẹ pàtàkì? Mọ̀dá máa ri daju pé mo ṣẹ eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí mo bá ní àwọn kọ́kọ́ tí ó ṣe pàtàkì fún mi láti ṣe, mo máa ṣe wọ́n ní ọ̀nà tí ó dára. Eléyìí ni mo máa ṣe láti mú ẹrù tuntun wá.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan, àìkórira sí oúnjẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Aà oúnjẹ kan tó je pẹ́ mi ò fẹ́ràn ní ọ̀lẹlẹ̀, ọ̀lẹlẹ̀ jẹ oúnjẹ kan tí mi ò fẹ́ràn, aà tí ó dè, tí ó dè wù mí láti máa jẹ naa, idi niyi tí o je wipe nígbà tí mo bá fẹ́ jẹ́ nǹkan, mo maa ri dájú pé kò sí ọ̀lẹ́lẹ̀ nínú rẹ̀.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsìn ọmọ ọdọọdún jẹ́ ọjọ́ kan tí ó ṣe pàtàkì tí ó dè pọ nà. Eléyìí jẹ́ ǹkan tí màá mú'nu mi dùn ní oorekoúkọ ìrìnà, ṣe kó jẹ́ ǹkan tí ó dára ṣe, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lọ bí i bà mẹ́jì sí mẹ́ta ní ọdọọdún.

Ṣé àmọ bi a tí ń wẹ̀ bí a tí ń wẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí dẹ jẹ́ ǹkan tí ó dára náà. Ó dẹ̀ra láti darí kí omo máa n wẹ̀ nígbà tí ó tọ́ àti nígbà tí ọyẹ náà. Elérìí wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe ń ni.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Láti máa ṣe isé jù wákàtí lọ wà lára àwọn nǹkan kan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ń ṣe éléyì ní ọ̀nà kan nà náà ó dè jẹ́ ǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn kí o máa ṣe ni nígbà tí iṣẹ́ bá pọ̀ àbí nígbà tí ó bá nirò láti ṣe àwọn nǹkan kan tí wọ́n tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń bínú nígbà tí ọba wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ gẹ́gẹ́ bí ènìyàn mi ò kí ń bínú, nítorí pé ó lè jẹ́ ǹkan tí kò bójú mu, tí kò dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú, nítorí pé ó jẹ́ ǹkan tí kò yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ni owó àfikún? Láti máa fún àwọn òṣìṣẹ́ ni owó àfikún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o ye náà nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó de yẹ́ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí wọ́n bá siṣẹ́ bi wakati kan máa fún wọn ní owó àfikún daadaa si.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá n dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, mo máa dá rí daju pé mo ṣe àwọn ńkan tí mo ní rò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Náà mo máa fi ọkàn balẹ̀. Mo dẹ̀ máa rí dá jù pé mi ò kí n kánjú. Láláì kanjú jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí máa ṣe. Náà sì ń.

Ṣé ó máa ṣe ìṣodọ̀tún ọkọ̀? Ìṣodọ̀tún ọkan jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe eléyii gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ nnkan tó dára ìdí nìyẹn tí mo fi máa ṣe elèyii láti ri dáju gbogbo àwọn nnkan tí mo n ṣe ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ áti ní ona tó ye, àti láti rí dáju pe mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe náà.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Látì sí fèrèsé ọkọ̀ jẹ́ nkán tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe léyìn nígbà mìíràn tí ayé rẹ bá ṣiṣẹ́ lẹ̀. Di pé ó wà lára àwọn nkán tí ó máa ń mú mí dùn dín ní ìta yẹ kó màá ṣí fèrèsé ọkọ̀, ó lè jẹ́ nkán tí ó dára kí ènìyàn kí ó máa ṣe náà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni ojú ọjọ́ nígbà tí òjò bá rọ̀. Nígbà tí òòrùn bá rọ̀ ni ìgbà tí mo fẹ́ràn jù nítorí ó jẹ́ ìgbà kan tí ó dára tí ó dà máa mú inu mi dùn ní gbogbo ọ̀nà ní gidigidi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ jẹ́ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè máa ń lò ní gbogbo ìgbà náà rí, tí ó pé ń jẹ́ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà ní gidi gan.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ loojojumọ̀? Fóònù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lò ó ní ìgbà kan tí yóò kọ́nà. Latori fóònù ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ kookan tí mo máa ń ṣe ní inú ilé. Àwọn eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì fún mi láti padà rí i pé mọ́ ṣe ná. Mo dẹ̀ máa ń lò ó fún wákàtí kan tí yóò tún pọ̀ díẹ̀. Èléyìí dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? Ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ìgbà ẹ kẹ́yìn tí mo dẹ̀ lọ wo èléyìí ní ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Mo rí i pé ilé yín jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo rí i pé ilé yín jẹ́ nǹkan tí ọmọ náà lọ́dọ̀ gẹdẹgẹdẹ.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ àwọn ǹkan tí ó pọ̀ díẹ̀ n tó jẹ́ wípé eléyìí wà lára àwọn ǹkan tí ó máa ń múnú mi dùn. Nígbà tí n bá ní àwọn ìdojúkọ, mo máa ń rí dájú pé mo ṣe íṣe ní orí wọn ní dáradára sií ní gbogbo ìgbà.

Ṣé ò ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa wọ ilé yìí. Gẹ́gẹ́ bí ènìyàn tó rò ó jẹ́ ǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi máa wọ e lé yìí. Láti máa wọ gíláàsì jẹ́ ǹkan tí mo dà nígbà tí mo bá lọ sọ́ ja, nígbà tí mo bá ní àwọn iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún mi tí ó dáhùn mi láti ṣe, ìgbà yí ni mo máa wọ gíláàsì.

Kí ni àwọn mímu tí o féràn jù? Àwọn mímu tí mo féràn jù ni omi. Omi jẹ́ ǹkan tí òdàra lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ féràn sí ìdí ni tọ́ je pé lóorekòorẹ ni ti máa ń bá ṣe wọn. Àwọn nkọ ti mo lero latí ṣe omi ni ǹkan tí mo féràn láti máa mú wẹ́lì, eleyii jẹ ǹkan tí òdàra.

Ṣé ó máa ń mu coffee ní ibi iṣẹ́? Coffee jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àmọ́ mi ò kí n máa mu coffee ní ibi iṣẹ́. Nítorí pé coffee jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ dára tí kò dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa mu ní gbogbo ìgbà náà. Ìdí nìyén tí o jẹ́ pé mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́, nítorí pé kò dáa.

Oṣù wo nínú ọdún ni ò fẹ́ràn jùlọ? Oṣù tí mo fẹ́ràn jù gege bi eniyan oun ní oṣù kẹta ọdún eleyi je igbakan kan tọ́ jẹ́ wípé mo máa ń ṣe àwọn nǹkan ọ̀to, àwọn iṣẹ́ àti àwọn iṣẹ́ àkànṣe náà igba yii ni mo máa ń ṣe wọ́n, tó ba de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì óò dẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà, nítorí pé mo máa ń ṣe eléyìí ní ìgbà tí ọ̀pọ̀ mọdé máa ń ri dájú pé gbogbo wọn wà ní hẹ́n ọ̀nà tí ó dára. Idi nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà.

Ṣé o máa sùn ní ọ̀sán? Láti máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan tí ó dára, mo de máa n ṣẹlẹ̀ yìí nígbà mìíràn tí aaye rẹ̀ bá ṣi silẹ̀ fún mi láti ṣẹ. Láti máa sùn ní ọ̀sán kì í ṣe nnkan tí ó burú, àmọ́ nígbà tí aaye rẹ̀ bá ṣi silẹ̀ nìkan ni mo máa n ṣẹlẹ̀ yìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára náà.

Èdè wo ni o fẹ́ràn jù? Èdè tí mo fẹ́ràn jù ni. Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ènìyàn ni èdè French. Èdè French jẹ́ èdè kan tí ọ̀ dáa lọpọlọpọ, tí ó dé máa ń múnú mi dùn, nítorí pé àwọn èdè wọ̀nyí jẹ́ èdè kan tí mo nílò láti fi ṣiṣẹ́ láti lé.

Ṣé o máa n ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí ó dára, mo dè máa n ṣe eléyi ní ìgbà tí ó pọ̀ ná. Ìdí nìyẹn tí ó fa tí mo fi nífẹ̀ẹ́ ṣi i. Nítorí pé yoga jẹ́ nǹkan tí ó dára ní ara ènìyàn, tí ó de ye kí ènìyàn kí ó máa ṣe nígbà tí ààyè rẹ̀ bá wà sílẹ̀ náà tó kù dá.

Ṣé ọ̀ máa n wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa wọ eléyìí ní òrekorẹ̀ náà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó lè yọ kí èèyàn kí ó máa ṣe ni. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń ṣe àwọn ẹlẹ́yii nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó lè yọ kí èèyàn kí ó máa ṣe.

Èso wo ni o féràn jù ẹjọ́? Èso tí mo féràn jẹ́ ẹnu èso ápù. Èso ápù jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ma wumí ni gbogbo ìgbà láti máa jẹ. Èso yìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ dùn ìdí nìyẹn tí mo fì máa ń jẹ ẹ́. Ó dẹ̀ jẹ ǹkan tí ó dára lára nìyẹn.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi jẹ́ ǹkan tó ti pọ̀ jù ní alákọ̀kọ́. Mo fẹ́ kọ́ ìmọ̀ bí wón ṣe ń lo laptop dáradára. Àwọn eléyii de wà lára àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ láti ri daju pé àwọn nǹkan tí mo ṣe ń tẹ̀síwájú ní gidigidi náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Látí tọ́jú èékánná jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe eléyè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹn náà. Ẹ̀ékánná mi jẹ́ nǹkan tí mo máa ń gé, tí mo dẹ̀ máa rí dájú pé kò sí ẹrú kankan ní inú rẹ̀ náà.

Báwo ni o ṣe máa gbọ́ ìró àwọn oníbàárà? Ìró àwọn oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Wọn dẹ̀ máa gbọ́ ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. A máa pè àwọn oníbàárà lórí fóònù, a máa pè wọ́n ní orí òri òpó ayélujára náà tí ó jẹ́ ǹnkan tí ó dára.

Kí ni mo máa ṣe ki n tó lọ sùn? Mo máa ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì ki n tó lọ sùn, àwọn iṣẹ́ àkànṣe àti àwọn iṣẹ́ àkọsílẹ̀. Iṣẹ́ náà àwọn ẹlẹ́yi ni mo máa n ṣe kí n tó lọ sùn. Ẹleyi de jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì náà tí ó dẹ̀ wù mí láti máa ṣe ní gbogbo ìgbà gidigidi.

Báwo ni ọ̀sẹ̀ n dáhùn fóònù níbi iṣẹ́ láti dáhùn fóònù níbi iṣẹ́ jẹ́ ǹkan tó dára, mo dẹ̀ máa ṣe léyi náà ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣi yẹ, nítorí pé ilé wà lára àwọn ǹkan kan tí mo nílò láti ridájú pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ̀nà ní gbogbo ìgbà náà si.

Ṣé o fẹ́ràn yí yàwòrán? Yí yàwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tí ó dára náà. A máa ń ṣe àwọn eléyi ní gbogbo ìgbà. Nígbà tí mo bá ní àwọn iṣẹ́ àkànṣe àbí àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì fún mi, ìgbà yí ni mo máa ń ṣe eléyi, mo de ma n tun mo ṣe ní ọ̀nà tó tọ́, ati ní ọ̀nà tí ó yẹ.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn àjò mi lo si ibi iṣẹ́ máa ń gba wákàtí tí ò pọ̀ díẹ̀ lọ́wọ́ mi. Láàkọ́kọ́ máa ń gba wákàtí eyọ̀ kan àti àbọ̀ ní ojoojúmọ́ nítorí pé ibi iṣẹ́ mi sí ilé jẹ́ ibi kan tí ó jìnnà díẹ. Ìdí nìyẹn tí ó fi máa ń gba àwọn wákàtí lọjoojúmọ́ nígbà tí mo bá n lọ sí ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń ṣàyewọ̀ íméelì rẹ? Láti ṣàṣàwọ̀ ímeélì je nnkàn tó ṣe pataki, mo dè máa n ṣèléyii fún bí i ìgbà méjì ṣi mẹ́ta lójoojúmọ́ láti rí i dájú pé mo gba àwọn ipè tí o ba wunmi láti gbà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Èyí dè jẹ́ nnkan tí mọ like lati máa ń ṣe ní àkókò àti ní gbogbo ìgbà.

Ṣé a máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mọ dè máa ń ṣe eléyìí ní ìgbàkúgbà náà torí pé ó jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn máa ṣe. Eré ìdánì ṣe pàtàkì. Àwọn ọdọ́ ìta dà máa ń sọ ọ̀lọ̀rọ̀ náà pé ó yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ìdí nìyẹn tí wọ́n fi máa ṣe àwọn eléyìí.

Ṣé, ṣe o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì. Mo lọ tún lọ sí àgọ̀ rí gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo wà ní kékeré ní ìgbà kẹ́yin tí mo lọ sí àgọ̀. Òdẹ̀ jẹ́ ìgbà kan tí ó jẹ́ wípé tí a máa ń lọ sí oko tí a bá lọ dáko. Ìgbà yìí ni a máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní oko. Òdẹ̀ jẹ́ ìgbà kan.

Báwo ni o ṣẹ máa ń pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ áti máa pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ ǹkan tí ó dára, wọ́n lè máa ṣe eléyìí náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí a bá lọ jáde, mo máa pè à pín owó náà ní ọgbà ọgbà laláìsí ìjà bí àníànì iyẹn ni orí rẹ̀.

Ṣé ò ń, ṣe ò ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Aṣọ àkáyọrí jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì mo dẹ̀ máa rí dájú pé mọ ń wọ̀ elé yìí ní òòrèkóòrè. Nítorí pé elé yìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa wọ̀ láti ṣe ìdáàbò bo ara rẹ̀ nígbà tí ó bá wà ní ibi iṣẹ́.

Báwo ni ìránṣẹ́ máa ń rí dájú pé ọjà rẹ dára láti dá ikú ọjà mi lára, máa rí pé mo ṣe gbogbo àwọn nǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ń rí dájú pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe wà ní déédé náà. Àwọn eléyi ni mo máa ń ṣe ní gbogbo ìgbà láti rí dájú pé ọjà mi dára síi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́? Láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tó dára, mo dé máa ń ṣe eléyìí ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀, léyìí ni mo máa ṣe láti ri dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní lati ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí òye náà ní. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o máa pa owó pamọ́? Látí máa pa owó pamọ́ jẹ́ nǹkan tí ó dára ode jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé nígbà tí ènìyàn bá fi owó pamọ́ à láti rí owó lò ní ọjọ́ iwájú, èdí ènìyàn tí wọn lè máa ṣe eléyìí ní gbogbo ìgbà nígbà tí owó bá wọ ọwọ́ mi náà.

Báwo ni o ṣe máa dáàbò bo ààyè kọ̀ọ̀ko rẹ lórí. Íńtánẹ́ẹ̀tì. Ààyè kọ̀ọ̀ko mi lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ má ń rí dájú pé mo máa ń ṣe e dáàbò bo tí ó péye ní orí rẹ̀ náà nítorí pé léyìí jẹ́ ǹkan tó dára tí ó lè yẹ kí èèyàn kí wọ́n máa ṣe nínú gbogbo àná. Ó jẹ́ ní ẹ̀yàn tí mo fi máa ṣe léyìí di dáradára.

Ṣé o máa ń wọ aago ọwọ́? Aago ọwọ́ jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀ náà. Idi nìyen tí mo fi máa wọ eléyì ní ìgbà tí ó pọ̀, nítorí ó wà lára àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn ní gbogbo ìgbà. Nígbà tí mo bá fẹ́ lọ sọ́de tàbí bá fẹ́ lọ ṣíbí ṣe ẹ́ ni mo máa ń wọ aago ọwọ́ síbẹ̀

Ṣé o ti lẹ́ni kan kúrò ní iṣẹ́ rí? Láti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí kì í ṣe nǹkan tí mo ti ṣe rí. Nitori pe o wà lára àwọn nǹkan tí tọ̀nà tí kò dẹ̀ bọ́ ju mo kí èyàn ki ó ṣe. Nígbà tí àwọn ènìyàn bá ṣe àwọn nǹkan tí ó dáa níbi iṣẹ́, mo máa rí i dájú pé mo bá wọn sọ̀rọ̀, mo dẹ̀ gbà wọ́n nímọ̀ràn, àmọ́ mi ò kí lè wọn kúrò ní iṣẹ́.

Ṣé o ní káàdì ìṣe? Káàdì ìṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní káàdì ìṣe gidigidi, ohun ni mo máa ń lò nígbà ojojúmọ́ láti ri daju pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Káàdì yìí ni mo dẹ̀ máa ń lò nígbà tí mo bá fẹ́ wọ ilé-iṣẹ́ ibi tí mo ti ń ṣe iṣẹ́ náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn? Ẹ̀rọ ìrànwọ́ òhùn jẹ́ ǹnkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo eléyìí ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé àwọn ènìyàn ń gbọ́ ǹkan tí mo ń sọ ní kelekele àfi nígbà tí mbá fẹ́ bá àwọn ènìyàn tí ó pọ̀ sọ̀rọ̀ ìgbà yì ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn tó dẹ̀ jẹ́ nǹkan tió ṣe pàtàkì.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹ oúnjẹ? Nígbà tí mo bá ń jẹ oúnjẹ, mo ní ìwà tó dára. Láàlá kọ̀ọ̀kan, mo jẹ́ ènìyàn tí ó ṣe pé nígbà tí mo bá jẹ oúnjẹ, mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń pariwo, mi ò jẹ́ kí ń jà, àwọn èlé jẹ́ ìwà tí ó dára tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń hù ní gbogbo ìgbà nígbà tí mo bá ń jẹ oúnjẹ náà sì níbẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àkọ́kọ́ fún ìrìnàjò? Àkọ́kọ́ fún ìrìnàjò jẹ́ ńkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eléyìí ní ìgbà tí ó tó àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí ó bá wùmí láti rìrìnàjò, mo rí dájú pé mo kọ àkọsílẹ̀ rẹ̀, mo dẹ̀ rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní àkókò láti ríi dájú wípé mo ń lọ ní ọ̀nà tí ó dára.

Kí ni o máa ń ṣe láì ta yẹsẹ̀ ra àwọn alábàáṣìyá pọ̀? Láì ta yẹsẹ̀ ra àwọn alábàáṣìyá pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe elé yí ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà eléèyí ni láti ríi dájú pé gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe ó tẹ̀ síwájú ní gidigidi. Mo dà máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní náà nígbà gbogbo.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ní oṣù kẹfà ọdún. Ní ọjà tuntun yóò dé. Eleyii dẹ wà lára àwọn nnkan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. O dẹ nnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà ní ìdí nìyẹn tí mo fi fẹ́ràn eleyii, nítorí pé ó jẹ́ nnkan tí ó dára gidigidi láti máa ṣe.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ gẹ́gẹ́ bí èyàn ni aṣọ ti ó bá fẹ́lẹ́. Àwọn aṣọ ẹ jẹ́ aṣọ kan tí ó dára, tí kò ní fùn, tí yóò pẹ̀lẹ́ kí n mú òróró mú ènìyàn. Bí ó ní ènìyàn tí mo bá fẹ́ran irú àwọn aṣọ wọ̀nyí láti máa wọ̀ wọ́n nítorí pé ó jẹ́ aṣọ kan tó jẹ́ pé nígbà tí ènìyàn bá wọ̀, ó máa ń jẹ́ kí ara ènìyàn wọ̀ni dára dára.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwọ àwọn ìràwọ̀ jẹ́ ǹkan tó dára, mọ dé máa ń ṣe ilé náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ilé wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nítorí pé ó máa ń fún mi ní ìyípadà ọkàn àti láti ṣe àwọn ǹkan ọ̀tún àti àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà láti máa ṣẹ́ gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ní ètò abọ kọ̀ǹpútà? Ètò abọ kọ̀ǹpútà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dé ní èléyìí, gẹ́gẹ́bi ènìyàn tí ó pọ, mo ma ń lo ní gbogbo ìgbà, láti rí dájú kí wọ́n ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe, àti láti rí dájú pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe náà ó tẹ̀síwájú. Nípa ìdí eyií, mo ní abọ kọ̀ǹpútà mo dé tí ma ń lo ní òrékoore náà.

Ṣé o máa ń, ṣe o máa ń rọrùn, ṣe o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mi ò kí ń rọrùn. Nítorí pé eléyìí dàbí nǹkan tí kò bójú mu níbi tí mo wà. Ìdí nìyẹn to je pé nígbà tí mo bá sùn, mo máa ri dájú pé mi ò kí ń rọrùn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ìru ìbose wo ni o fẹ́rán wò? Ìbọ̀sẹ́ tí mo fẹ́rán wò ni ìbọ̀sẹ́ aláwo. Ìbọ̀sẹ́ aláwo jẹ́ ìbọ̀sẹ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ ṣe pàtàkì. Àwọn ìbọ̀sẹ́ èyí mo máa ń wò nírọ̀rẹ́ ìgbákúgbà nígbà tí o bá wọ̀n mi láti ṣe ìbọ̀sẹ́, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára àti ó ní ìmọ́tótó tí ó dẹ̀ má ṣara lóore náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ láti tọ́jú ara jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó yẹ, nítorí wípé kí ènìyàn máa tọ́jú ara rẹ jẹ́ nǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tí mò ń fi n ṣe àwọn eléyìí ní ìgbà tí, aye re bá ṣí sílẹ̀ fún mi láti ṣe.

Ṣé o jẹ́ ẹni tí o máa ń jí ní kùtùkùtù? Látí máa jí ní kùtùkùtù jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà kan náà tí ayẹyẹ bá ṣílẹ̀. Mo ma njí nì kùtùkùtù ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ìdí nìyàn tí mo fi máa ń ṣe eléyìí ní dédé aago márùn-ún ní ìgbà tí mo máa ń dìde láti ṣe àwọn iṣẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tó ṣe pàtàkì nígbà tí mo bá dẹ̀ ní àlá. Mo máa ń rántí rẹ̀ eléyìí, dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní ọ̀nà kànnà náà, nítorí pé ó jẹ́ ǹkan tó dára, idi niyẹn tí mo fi máa ń ṣe eléyìí, à nítorí pé àlá jẹ́ ǹkan tó dára, ó dà jẹ́ ǹkan tó ṣe pàtàkì.

Ṣé o ní àwọn ẹ̀rọ alogbon nílé rẹ? Ẹ̀rọ alogbon jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo ní nílé mi náà, nítoripe mo máa lò wọ́n ní òrèkóòrè náà láti ṣe àwọn nnkan kan tí mo nílo láti ṣe àti láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó lọ dédé ó dẹ̀ wà ní ìrọ̀rùn àti àlàáfíà náà.

Ṣé orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, òun ni orin ìgbàgbọ́. Orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí ó dára tí ó inú mi dé ma ń dùn sí ní òrekòrẹ nígbà tí mo bá wo àwọn orin wọ̀nyí. Àwọn orin wọ̀nyí dè jẹ́ orin kan tí ó dára gidi gan-an kí ènìyàn kí ó máa gbọ́.

Báwo ni ọ ṣe, báwo ni ọ ṣe máa ń kí àwọn ènìyàn? Láti kí àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, màá ṣe eléyìí ní óòrèkóòrè náà nígbà tí àyè bá ṣẹ́ ṣílẹ̀ ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Mo fẹ́ràn láti máa kí àwọn ènìyàn láti gba ọwọ́ wọn tó bá ilé ìdádúró lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí.

Ṣé òun òun fẹ́ràn coffee tàbí tea? Coffee àbí tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹkan tí ó dára ná. Idi niyẹn tí mo fi fẹ́ràn àwọn eléyi. Ó de jẹ́ ǹkan tí inú máa ń dùn sí nígbà tí mo bá sè é. Tea ni nǹkan tí mo fẹ́ràn jù nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára.

Ìgbà mélòó ni o máa ń wojú àwòrán lójoojúmọ́? Láti máa wojú àwòrán lójoojúmọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó sì yẹ, nítorí pé eléyìí jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe. Àmọ mi ò kí ń wò ó fún ìgbà tó pọ̀, nítorí pé mo ní àwọn iṣẹ́ mii tí mo máa ṣe náà.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Láti máa kọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eléyìí náà ní gbogbo ìgbà. Boya fún àwọn ọ̀rẹ́, fún àwọn ẹbí náà, mo máa n kọ lẹ́tà fún wọn nítorí pé kíkọ lẹ́tà jẹ́ ǹkan tí ó da, ó de jẹ́ ǹkan tí ó máa mú ínu mi dùn nígbà tí mo bá ṣe eléyìí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣẹ náà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣináà mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń rántí àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nígbà tí mo bá ní ọ̀rọ̀ àṣináà, mo máa rí i dájú pé mo ṣiṣẹ́ lórí wọn, mo dẹ̀ kọ wọ́n sílẹ̀. Eléyìí ni mo máa ń ṣe láti dájú pé mo rántí wọn ní dídára dídára náà tí ó dẹ̀ ṣe pàtàkì.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣètò eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí àwọn ènìyàn máa bá mi ṣiṣẹ́, mo máa rí dájú pé mo san owó fún wọn ní àkókò. Mo dè máa rí dájú pé mo san owó fún wọn ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ, àti láti fún wọn ní owó àfikún nígbà tí wọ́n bá ṣise de ojú ìwọ̀n àbí ju wá ká ti lọ.

Báwo ni o kẹ́yin lọ sí ibi orin? Láti lọ sí ibi orin jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe éléyì ní òrékóòrè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo ti lọ sí ibi orin torí pé lé jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn kí ó máa ṣe ńaá. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe éléyì láti fi ṣe ìdárayá fún ara mi náà síbẹ̀.

Bawo ni o ti máa ń ṣe eto meili rẹ? Eto meili jẹ́ nǹkan tó ṣe pàtàkì fun ènìyàn láti ṣe, mo de máa ń ṣe eleyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ. A lè ri dájú pé gbogbo àwọn nǹkan tí mo ṣe wà ní ǹkan tó dára àti ó dẹ̀ wà ní ìrọ̀gbọ̀ náà. Idi nìyan tí mo fi máa ń ṣe àwọn eleyìí ni gbogbo ìgbà láti pé gbogbo àwọn nǹkan tí mo ṣẹ̀ tẹ̀síwájú.

Báwo ni ọ ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, màá rí lílo àkókò ní ọ̀nà tí o dára. Nítorí pé ẹleyi wà lára àwọn inkan kan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn idi níyi tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ìgbà tí púpọ̀ àti ní ọ̀nà tí o sì dára, tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe na.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan ti ó dára, mo dẹ̀ fẹ́ràn láti máa wọ fìlà. Nígbà tí aayẹ rẹ bá ṣí sílẹ̀ fún mi, ìgbà yìí ni mo máa n wọ fìlà. Rárá, nígbà tí mo bá fẹ́ lọ sí òde, nígbà tí mo bá wà ní ibi ṣe tàbí nígbà tí mo bá ti ní ǹkan tó tó ṣe pàtàkì láti ṣe náà, ìgbà wọ̀nyí ni mo máa wọ fìlà. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ni ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo de láti ilé tí kò dẹ́ sí oúnjẹ tí mo máa jẹ, mo nílò láti lọ ra oúnjẹ. Ìgbà yìí ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de dára, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé eléyi jẹ́ ǹkan tó ṣe pàtàkì.

Bawo ni ìgbéyàwó isẹ ti o kẹhin ṣe ri? Ìgbéyàwó isẹ ti mo kẹhin jẹ nkan ti o dara, o dẹ jẹ nkan ti o ṣe pataki ti o dẹ rọgbọ na nigbati mo lọ sibẹ mọ ní idunu, o dẹ jẹ ibìkan ti o dá lọpọlọpọ nítorí pé o jẹ ibìkan ti o ṣe pàtàkì, idi niyen ti mo fi lọ sibẹ, inu mi dẹ dun nígbàtí mo lọ sí ibẹ naa.

Ṣé o maa n pé àwọn oníbàárà tuntun, láti máa pè àwọn oníbàárà tuntun jẹ́ kan tí ó ṣe pàtàkì, mòde máa ń ri dájú pé mo máa ń ṣẹlẹ̀yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà àti láti ri dájú pé mo ṣe de ojú àmì. À nígbà tí mo bá ṣe àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi, mo máa ń ri dájú pé bátìrì fóònù mi máa ń dúró ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ero ìgbésókè? Ẹrọ ìgbésókè jẹ́ ẹrọ kan tí ó ṣe pàtàkì, mo dẹ máà máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀ ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ yẹ kí ènìyàn máa ṣe bọ́yà àwọn ará ibi fún ọjà tàbí ní iṣẹ́ ìgbáyi ni. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orí rẹ̀ náà.

Ibo ni o máa rán ǹkan nígbà tí o bá wunmí láti ra ǹnkan fún, láti máa lọ sí ọjà? Ọjà jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì tí wọ́n ti ń ta àwọn oríṣiríṣi ǹkan. Ìdí nìyí tí ó jẹ pé nígbà tí mbá fẹ́ ra ǹnkan, ọjà ni ibi kan tí ó jẹ pé mo fẹ́ràn láti máa lọ láti ra àwọn oríṣiríṣi ǹnkan ati láti rí ìpèsè sí àwọn ǹnkan èlò.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn jẹ́ ẹranko kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí mo lè fẹ́ràn ṣe ní gbogbo ìgbà. À mo dè ní ẹranko ọ̀sìn kan tí ó jẹ́ ajá. Ẹranko ọ̀sìn jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ní oríṣiríṣi ọ̀nà náà nitorí pé ó jẹ́ ẹranko ọ̀sìn kan tó máa ń gbóran tí ó lè ní ìfẹ́ ní inú rárá.

Ṣé ò ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà ọkàn tí yóò ṣe pàtàkì tí mo dènì gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ní ìpàdé àrí fún àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ìgbà yí ni mo máa ń pe àwọn nọ́mbà wọ̀nyí láti rí i pé gbogbo àwọn nǹkan tí màá fẹ́ lọ ní àyè tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi náà.

Ọjọ́ wo nínú ọ̀ṣẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ kan tí ó dá lọ̀pọ̀lọpọ̀ tí mo de máa ń ṣe àwọn iṣẹ́ àkansẹ àti àwọn iṣẹ́ tí ó de pọ̀ naa. Àwọn ìdí nìyẹn tó jẹ́ pé ọjọ́ yìí ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ tí ó jẹ́ ọjọ́ kan tí ó dára fún mi.

Nígbà wo ni a máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. A máa darí dájú pé mo ṣí ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nígbà tí akoko ba wa àti nígbà tí àyè bá ṣí lẹ̀. Mo máa dárí pé mo ṣí ilé dé ojú àmì torí pé ilé wà lára àwọn ǹkan tí wọ́n ṣe pàtàkì fún mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gba sí inú? Oúnjẹ ọ̀sán mi jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ máa ń gba àkókò díẹ̀ ní ọwọ́ mi. Nítori wi pe àkókò ni mo máa ń lò láti fi sinmi dáadáa àti láti fi jẹun náà. Ìdí nìyẹn ti mo fi máa ń gba àkókò tí ó pọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ iwájú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Won dè wa lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Idí niyen tí mo fi ri dáju pe mọ n lo gbogbo àwọn nǹkan tí mo n lò láti ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ ni dáradára ní gbogbo ìgbà náà fi.

Ṣé o máa ń lo ọpa ifamura nígbà tí o bá ń mú omi? Nígbà tí mo bá ń mú omi, mi kí n lo pápá ìfámọ́ra yín torípé ilé yìí jẹ́ nǹkan tí kò boju mu kí ènìyàn máa ṣe, mí ò dẹ́kìí mú nǹkan ọfànúrà náà, ilé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà ṣe.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé, mo máa fi ojú mi rí nǹkan dáradára láìsí ànì àni, àbí láìsí ìrora kankan fún mi náà. Ìdí niyen tí mo fi sọ wípé ojú mi dára eléyi dè jẹ́ nnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní oríṣiríṣi ọnà náà. Ó de je nnkan tí ó dára gidigidi.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bí a ti ń se oúnjẹ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀ ọ́n ṣe gẹgẹ bí ènìyàn nítorí pé nígbà tí ènìyàn wà ní kékeré ní ìgbà tí ó yẹ pé ìgbà tí ń kọ́ bí a ṣe se oúnjẹ, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de mọ́núù mi dun, nítorí pé mi ò mọ bí ó ṣe ń ṣe náà. Ìdí nìyí tí mò ń sọ wípé mi ò mọ̀ bí a ti ń se oúnjẹ.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Látí máa ṣèwádìí àwọn alábàáṣẹ́ṣẹ́ pọ̀ jẹ́ nǹkan tí àwọn ọmọ máa ń ṣe nígbà mìíràn, àyè rẹ̀ bá ṣiṣẹ́ le láti mọ irú ìwà tí wọ́n ní àti irú ènìyàn tí wọ́n jẹ́ náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí, eléyìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára, tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ni, torí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé owó tí ò ń gba dára tó? Owó tí mò ń gba jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mò máa ń lò ó fún ǹkan tí ó ṣe pàtàkì, kí ó de jẹ́ kí ǹkan tí ó máa ń mú nu mi dùn náà, ìdí nìyẹn tí mò fi máa ń ṣe àwọn eleyìí ní oríṣiríṣi ọ̀nà. Owó tí mò ń gba dè jẹ́ owó kan tí ó dára, tó dè máa tó mi ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ máa n'munú mì dùn náà ìdí mi àti mi fẹ́ràn eléyìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Nígbà tí o bá wù mí láti lọ sí ilé ibi tí wọ́n ti ń wẹ̀ ìwà yìí ni màá lo àwọn aṣọ yìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gan-an kí ènìyàn ní.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Wọ́n dẹ̀ ṣe pàdé àwọn ọ̀rẹ́ mi ní oṣù tí ó kọjá yìí. Nítorí pé nígbà tí mo lọ sí ilé ìjọsìn, mo sì rí wọn ní ilé ìjọsìn. Eléyìí dẹ̀ jẹ́ lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Wọ́n dẹ̀ jẹ́ lára àwọn nǹkan tí ó máa ń mú mí dùn gidigidi nígbà tí irú àwọn nǹkan eléyìí bá ṣẹlẹ̀

Ibo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi orin. Ibi orin jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi tí mo de fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà náà tí ayé rẹ̀ bá ṣẹ́ silẹ̀ nítorí pé eléyi máa fún mi ni, ó máa ń rí bí ìdárayá fún mi, ó dẹ̀ máa jẹ́ kí inu mi dùn ni gbogbo ìgbà náà nítorí pé ibí yìí jẹ́ ibi kan tí ó dára tí ó dẹ̀ máa ń ládùn.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Látì pín oúnjẹ mi jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe kí dé ṣe ǹkan tí ó burú náà. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyi ní oríṣiríṣi ọ̀nà nítorí pé wón jẹ́ ǹkan tí ó dára nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn tí ó ní oúnjẹ láti pín oúnjẹ mi kọ, ó dára fún mi láti ṣe gege bí ènìyàn.

Sé o máan se ìgbéjáde ni ibi ise, igbejade nibi ise je nnkan to se pataki. Mo de maa n se eleyi ni ooreekoore nigba ti aaye re ba si sile nitoripe eleyii wa lara awon nkankan tio se pataki tio de ye ki eniyan ki o maa se.

Kí ni ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìgbà díẹ̀ ọmọdé mi ti mọ́ rántí jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo ń lọ àkókò pẹ̀lú ọ̀dọ̀ bàbá bàbá mi. Ìgbà yí jẹ́ ìgbà kan tí mo rántí tí ó dè jẹ ìgbà kan tí ó ṣe pàtàkì fún mi, ah, gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ ìgbà kan tí mo kọ́ àwọn ǹkan tí ó pọ̀ tí ó dè múnú mí dùn gidigidi.

Ṣé o fẹ́ràn ìmọ̀le úrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le owúrọ̀ ni ìmọ̀le tí mo fẹ́ràn jù nítorí pé àwọn ìmọ̀le yìí jẹ́ ìmọ̀le kan tí ó dáa ní ara ènìyàn. Ó di nìyẹn tí mo fi fẹ́ràn àwọn ìmọ̀le ni dáadáa. Nítorí pé ó jẹ́ àwọn ìmọ̀le kan tí ó dára, tí ó dà máa ń ṣàrà ní orí lára náà. Ó di nìyẹn tí mo fi fẹ́ràn àwọn ìmọ̀le tí òwúrọ̀ yìí tó dà jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣe ṣiṣẹ́? Láti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣèléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo maa ń rí dájú pé mo ṣe iṣẹ́ tí mo ní ṣe ní àkókò, mo dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kan kan àti ìbálòpọ̀ kan. Pẹ̀lú wọn náà nítorí pé eléyìí tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, màá lo aṣọ ìbora. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yii, ó dà jẹ́ nǹkan tí ó dára gidigidi náà mo lè máa ṣe eléyii ni gbogbo igba.

Kíni ó máa mu ọ rẹ́rìn? Láti máa rẹ́rìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ṣe léyìí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Ní ìrìnà tí ó jẹ́ wípé mo máa rí dájú pé mo máa ń rẹ́rìn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà.

Ṣé àwọn oúnjẹ oúnjẹ tó lẹ́ro fún àyè rẹ, àwọn oúnjẹ tó lẹ́ro fún àyè rẹ jẹ́ àwọn oúnjẹ kan tí wọ́n ṣe pàtàkì tí ó le yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa jẹ, mo de máa ń jẹ àwọn oúnjẹ yìí nígbà tí àyè rẹ̀ bá ṣe sílẹ̀ fún wọn gẹ́gẹ́ bí eniyen nípé àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí ènìyàn máa jẹ ní orekoorẹ̀

Irú ẹbùn wo ni o fẹ́ran fún àwọn ènìyàn? Àwọn ẹbùn tí mo fẹ́ran fún àwọn ènìyàn ni àwọn ẹbùn tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí wọ́n ní ihò lórí, tí wọ́n dẹ̀ kí n ṣe ìyí tí ó pọ̀ náà. Ìdí nìyẹn tí mo fẹ́ran fún àwọn ènìyàn ni irú àwọn ẹbùn wọ́n yìí fún igbó jẹ́ àwọn ẹbùn tí wọ́n dára tí wọ́n dẹ̀ ṣe pàtàkì ní ìgbà gbogbo náà fún ènìyàn láti máa lò nítorí pé ó dára.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí mo dè ti rìn pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bí ènìyàn, ó jẹ́ ọkọ̀ kan tí ó dára gidigidi. Ẹ̀dí nìyàn ti mo fi máa ń lò ó nígbà tí mọ bá fẹ́ lọ sí ọ̀nà jíjìn. Ní mọ má lò ó de jẹ́ ọkọ̀ kan tí ó dára.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìgbà tí mo máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ ìgbà kan tí o maa n tó bí ìgbà méjì. Ìyẹn ni ọjọ́ Monday ní àárọ̀ àti ní ọjọ́ Sunday nígbà tí mo bá lọ sílé ìjọsìn. Nílé ìjọsìn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gágá gẹ́gẹ́ bí ènìyàn tí ó de máa múnú mi dun ní oorekore. Nígbà tí mo bá ṣe irú àwọn eléyii náà, ó de jẹ́ ǹkan tí ó tùn dára kí ènìyàn kí ó máa ṣe.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Láti máa gba ọwọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tó dára, ó lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ó wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà nítoripé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eléyìí ní ọ̀na tí ó dára.

Ṣé o ti gun ọkọ̀ ojú omiri? Ọkọ̀ ojú omiri jẹ́ ọkọ̀ kan tí ó dá ọ̀pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ti gun rí. Ìdí nìyẹn tí mo fi fẹ́ran àwọn ọkọ̀ òkun nígbàtí mo bá fẹ́ lọ sí, à, ibi tí ó jìnà bíi nígbà tí ibi tí ọkọ̀ ojú òfuurufú kò bá dé.

Kí ni mí o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí ó bá wù mí láti lọ sùn, mo fẹ́ràn láti máa wọ aṣọ alẹ́ àwọn aṣọ eléyìí tí àwọn aṣọ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó dẹ̀ máa mú mi dùn. Àwọn aṣọ yẹn mo máa ń wọ̀ ni òòrèkóòrè láti ri dájú pé ó ṣe okun ara mi dáradára tí ó dẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára náà.

Nígbà wo ni o kẹ́yín lọ sí ọjà? Ígbà ikẹ́yìn tì mo lọ sí ọjà jẹ́ ìgbà kan tí ó ti jẹ́ ìgbà kan tó pẹ́ sẹ́yìn àbí oṣù ti ó kọjá nígbà tí mo fẹ́ lọ ra àwọn oúnjẹ sílé. Ìgbà yìí ni ìgbà ikẹ́yìn tì mo lọ sí ọjà, ó dejẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi nítorí kó mo ra gbogbo àwọn nǹkan tí mo nílò nínú ilé.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àṣìkò ìparí iṣẹ́ jẹ́ aìsìkò kan tí ó le díẹ̀ àmọ́ mo máa ń kojú rẹ̀ pẹ̀lú ọkàn àti iṣẹ́ àṣekára. Ó dẹ lọ yẹ kí n parí gbogbo àwọn nǹkan tí n bá nílò láti ṣe ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ. Ní ó ṣe dé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ eré ìdárayá kan tí o ṣẹ́ pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ fẹ́ràn ní ìgbà gbogbo nítorí pé ó jẹ́ nǹkan tí màá ń mu'yàn ní àrà dà ìdí nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ sí eléyìí ní gbogbo ìgbà.

Báwo ni a ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà. Mo de máa ń kojú eléyìí ní ọ̀nà tí kò tọ́ àti ní ọ̀nà tí o yẹ. Nígbà tí mo bá ní ìdènà ọkọ̀, mo máa rí dájú pé mo lo àwọ́n ọgbọ́n àti ìmò tí mo mọ̀ sí. Láti tò dájú pé mo ṣe ọgbọ́n àwọn ǹkan tí mo níí ṣe náà ní dáradára.

Nigba wo ni o keyin gun ọkọ akeru? Ọkọ akeru je ọkọ kàn ti o dára lọpọlọpọ ti mo de nifẹ si ìgbà ikẹ́yìn tí mo dẹ̀ gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mo fẹ́ lọ s'ọ́jà ní oṣù tí ó kọjá. Owun ni ìgbà kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Ó dẹ̀ múnú mi dùn. Fẹ́ gbé ènìyàn lé orí kòrè naa.

Ṣé o máa ń gba ímélì àròló? Àwọn ímélì àiwuló jẹ́ àwọn ímélì kan tí mo máa ń gba gẹ́gẹ́ bí ènìyàn, wón dẹ̀ jẹ́ àwọn ímélì kan tí ó ṣe pàtàkì náà. Ìdí leyi tí mo fi máa ń gba àwọn ímélì nígbà tí ń bá dàgbà, ó máa ń rí pé bí wọ́n kúrò ní orí fóònù mi, láàláì ṣe ìjàmbá kankan sí fóònù mi náà. Báwo ni o ṣe máa ń.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ ǹkan tí ó dára, ó dẹ jẹ ǹkan tí ó lẹ́wà ná. Idí nìyi tí mo fi máa nṣe eléyìí ní ọ̀nà tó tọ́ọ̀tọ̀. Ìdí nìyẹn jẹ́ pé ó jẹ́ ǹkan tí ó dára, ó dà jẹ ǹkan tí ó máa mú inú mi dùn bí ènìyàn náà bá wẹ̀

Ṣé o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ àwọn ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì. Ó le lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo lè máa ń mú àwọn ẹ̀rọ ìlera wọ̀nyí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì ní àgọ ara ènìyàn náà. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ràn àwọn eleyii nitori pe ó jẹ́ nǹkan tí ó dára.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ìṣẹ? Àwọn nǹkan tí ó je pe o máa fún mi ní ìtara ìṣẹ jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì, wọ́n dè jẹ́ àwọn nǹkan tí ó pọ̀ díẹ̀. Láìpẹ́, kọ́kọ́ nígbà tí iṣẹ́ bá ń lọ dédé, tí mo bá ní ọgbọ́n ìmọ̀ àti òye láti kojú àwọn ìṣòro ìmúṣẹ eléèní, ó máa fún mi ní ìtara àti lórísìírísìí ọ̀nà náà.

Ṣé o ní ẹrọ ọlọ́gbọ́n? Àwọn ara ọlọ́gbọ́n tí mo ní wọ́n pọ̀ díẹ̀, ó lè jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ti ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn, àwọn yen ẹlẹ́gbọ́n yìí lè jẹ́ àwọn nkan kan tí ó ń ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn wípé àwọn yìí jẹ́ ǹkan tí ó dára. Ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo de ní ilé mi ò pọ̀ díẹ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ gége bí ènìyàn ni ìmọ̀ sáyẹ́sì. Ìmọ̀ sáyẹ́sì jẹ́ ìmọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Ìdí nìyẹn tí mo dè fẹ́ kọ́ àwọn ìmọ̀ wọ̀nyí torí pé ó máa fún èèyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn ǹkan kan tí púpọ̀ tí ó dè ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ní ìgbà mẹ́lò ni ó máa ń fọ ẹnu lójoojúmọ́? Láti máa fọ ẹnu jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mo dà máa ń ṣe eléyìí ní ìgbà méjì sí mẹ́ta lójoojúmọ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára láti ní ọrùn tí ó dáa ní ẹnu àti láti ṣe àwọn nkán wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń gba ènìyàn? Láti máa gba ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti ó to àti ní ọ̀nà tí ó ṣi ye náà. Mo maa n fẹ́ràn láti máa gba ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà ti ó to àti ní ọ̀nà tí ó yẹ gidigidi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ẹran jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Nítorí pé ẹran jẹ́ nǹkan tí ó máa ń ṣe oore fún ènìyàn ní ara, ó dè jẹ́ nǹkan tí ó tun ṣe pàtàkì náà. Ntori nipa idi eyi lo fa ti mo fi maan jeran ni gbogbo igba o je nkan tio dara ki eniyan maa je naa sibesibe.

Ṣé o jẹ́ ènìyàn tí ò máa ń ṣètò nǹkan? Láti máa ṣètò nǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan nítorí pé ǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà ni iyẹn ìdí nìyí. Torí pé láti máa ṣètò nǹkan, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà fún ìdí nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ sí àwọn elèyìí, mo dẹ̀ máa ń ṣe ìtọ́jú ọjà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ na, nítorí pe eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ní orúkọ ìna igi jẹ? Orúkọ ìna igi jẹ, jẹ́ orúkọ ọkọ tí mi ò ní, gẹ́gẹ́ bí ènìyàn ó dẹ̀ jẹ́ ẹ lára àwọn nǹkan tí mi ò faramọ́ náà. Ìdí nìyẹn tí mi fi ní àwọn ọrúkọ yìí. Nítorí pé kí ènìyàn kí ó máa fi àwọn nnkan ṣòfò kì í ṣe nǹkan tó dára. Ìdí nìyẹn tí mi fi ní àwọn orúko yìí. Nítorí pé kì í ṣe nǹkan tí ó dára.

Àkókò mélòó ni o màá lọ sùn? Mo màá sùn ní dédé aago mẹ́sàn-án alẹ́. Aago mẹ́sàn-án alẹ́ jẹ́ ìgbà kan tí ó dára tí ó le yẹ́ kí ènìyàn máa sùn ìdi ni yen tí mo fi máa ń sùn ní àwọn àkókò wọ̀nyí, nítorí pé ó jẹ́ ìkan tí ó dára, ó dè jẹ́ nkan tí ó ṣe pàtàkì fún mi láìpẹ́ báyìí kí n máa sùn ní àkókò àti láti tẹ̀te e ji ní ọjọ́ kejì náà. Ṣé.

Wákàtí mélòó ni o mọ á ṣe isé lo ojúmọ́ gẹ́gẹ́ bí ènìyàn? Mo máa sé iṣẹ fún wákàtí tí ó pọ̀ ju ojúmọ́ lọ, ẹ́ fun mi wákàtí, à, mẹ́wàá lo jojúmọ́ díè pe ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti ṣe ẹ́. Mo de máa ní àwọn iṣẹ́ tí ó pọ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà náà, ìdí niyẹn tí mo fi máa ṣiṣẹ̀ jó wákàtí lò nígbà mìíràn.

Ṣé o fẹ́ rin àtẹ̀gùn? Látí máa rin àtẹ̀gùn jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ṣe, torí pé ó jẹ́ nǹkan tí ó dára àti ó dẹ̀ ṣé pàtàkì ná. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyìí, nítorí pé ó tún wà lára àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn ní gbogbo ìgbà ná. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe. Ṣé o ní.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mọ̀ dẹ̀ ní ilé yìí. Nígbà yìí ni mo fẹ́ràn láti máa jókòó síi ní gbogbo ìgbà nígbà tí mo bá wà nínú ilé. Ó dẹ̀ jẹ́ ibìkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ náà tí inú rẹ̀ máa ń dùn sí ní òorekoore nígbà tí mo bá jókòó síbẹ̀. Mo ní i sí ẹ̀yìnkùnlé mi, ó dẹ̀ jẹ́ ibìkan tí ó dára gidi gidi.

Ṣé o mọ bí a ti le gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ mọ bí a ti ń gun kẹ̀kẹ́, eléyìí ni mo kọ́ nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gírámà. Ó jẹ́ nǹkan tó dára tí ó de sì ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní ìgbàkúgbà náà síbẹ̀.

Wákàtí mélòó ni èèyàn máa ń wojú ìbòjú lójoojúmọ́? Wákàtí tí èèyàn máa ń wojú ìbòjú lójoojúmọ́ jẹ́ wákàtí kan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ wákàtí kan tí ó dára ná. Ìdí nìyẹn tí mo ti nífẹ̀ẹ́ sí eré yìí torí ó tún wà lára àwọn ohun tí ó máa ń jẹ́ kí inú mi dùn gidigidi, ó lè jẹ́ ǹkan tí ó dára náà sì.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni àwọ̀ àkúpa. Àwo púpa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń lo àwọ̀ yìí ní oríṣiríṣi ọ̀nà náà nítorí pé ó jẹ́ àwọ̀ kan tí ó dára gidigidi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa ń lò. Báwo ni.

Ṣe, ṣe o ni ìrọ́ra nígbà tí o báa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrọ́ra kan kán nítorí pé eleyii wà lára àwọn nnkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Bí a ṣe ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, à eleyii dè jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi na. Ìdí nìyii to je pé nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrọ́ra kánkan.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtàgbàgbà? Iṣẹ́ ìtàgbàgbà jẹ́ nǹkan tí ó dára ti o lẹ́wà tí mo le nífẹ̀ẹ́ sí. Eré yí jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà ni ìdí nìyẹn tí mo ṣe fẹ́ràn eré yìí. Ó dè jẹ́ nǹkan tí ó dára náà láti máa ṣe iṣẹ́. Ìtàgbàngbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dè nífẹ̀ẹ́ sí ní dídára dídára náà ṣi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì fún mi gege bí ènìyàn. Ní ọ̀sán, mo dè fẹ́ràn láti máa jẹ oúnjẹ ìpanu. Oúnjẹ ọ̀sán ni oúnjẹ kan tí mo máa ń jẹ ní ọ̀sán. Ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidigidi nítorí pé kò ní, wàhálà láti máa ṣe àwọn iṣẹ́ lórí rẹ̀.

Báwo ni iṣẹ́ máa ń darí àwọn òṣìṣẹ́ láti máa dárà àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí òdara dé wà lára àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà, mi dí níyẹn tí mo fi mọ idayàkí pé mo ṣe àwọn eléyìí ní dídára dídára náà to de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, ó de jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà sí.

Kíni mo máa ṣe nígbà tí mo bá sun? Nígbà tí mo bá sìn, mo máa ń tọrọ àforíjì. Láyi, tọrọ àforíjì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ́ dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Dájú pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹrẹ bá ṣí sílẹ̀ náà si.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Ẹ̀rọ ayára bí àṣá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ tí dúró lílò rẹ̀ rí nígbà tí éléyì tí mo ń lọ tó ní ìdánidúró kan. Ìdí nìyẹn tí mo fi ṣe dídúró rẹ̀ fún ọjọ́ kan. Tó yẹ pé ọjọ́ kejì mo dẹ̀ lọ tún un ṣe náà?

Ṣé o ti ṣìná n rí? Láti ṣìná kí ó ṣe nǹkan tí ó burú. Nígbà tí mo ti lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, ìgbà yìí ni ìgbà tí mo ṣìná. Ànígbà tí eléyìí dẹ́ṣẹ́ lẹ̀, mo lẹ̀ rí lákí mó ṣẹ́ o gbà àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́. Àti ní ọ̀nà tí ó sì yọ̀nú ju, kó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ènìyàn kí ó ṣe.

Ṣé o máa ń ka ìwé? Látí máa ka ìwé jẹ́ ǹkan tí ó dára, mo dà máa ń ṣe eré náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Látí máa ka ìwé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ ǹkan tí ó dára náà. Idí yẹn tí mo fi máa ka àwọn ìwé.

Báwo ni a ṣe máa ń rí àwọn ènìyàn lọ́wọ́, ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yé náà. Nítorí pé léyìí jẹ́ nǹkan tió ṣe pàtàkì, idi nìyẹn tí mo fi máa ń ṣe eléyi, o de je ǹkan tí ó dára náà.

Kí ni oúnjẹ àkàrà tó fẹ́ràn ju? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn oúnjẹ ni oúnjẹ àgbàdo, eléyìí tí wọ́n fi ìwà ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ọ̀ dàra lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà náà, torí pé o mo funyan ní okùn àti ẹgbàárá eléyìí de jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ìgbà mélòó.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ni àkókò ọ̀sì, ó jé wípé mọ́ fẹ́ràn láti ṣe àwọn nnkankan. Àkókò ọdún to jẹ́ wípé, mo máa rí àkókò lọ pẹ̀lú àwọn ẹbí àti àwọn ará naá, ìgbà yìí jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn. Báwo ni?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì. Ìgbà ikẹ́yìn tí mo le lọ síbí ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga tí a bá ti fẹ́ ṣe ìdánwò. Nígbà yíì, mo máa ń lọ sí ilé ìkàwé nítorí pé ó jẹ́ ibìkan tí a máa ń lò láti gbáradì fún ìdánwò.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Àti etí mi jẹ́ ǹkan tí mo máa fi ń gbọ́ran dáradára, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà. Ìdí mi ní tí mo sọ pé etí mi dára ni nítorí pé nígbà tí àwọn ènìyàn bàn bami sọ̀rọ̀ mo ń gbọ́wọ́ àwọn ǹkan tí wọ́n ń sọ.

Ṣé o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó ṣe patakí, ó dà jẹ́ ǹkan tó dára nùú. Òdẹ̀ máa ń ṣe èyí ní òorekoore fún bí ó eleyi wà lára àwọn ǹkan tí mo fẹ́ rà. Òdẹ̀ máa ń fún mi ní ààyè láti ṣe àwọn ìṣe tó kù àti àwọn ìṣe ọ̀tún náà ní òrìí ìgbà tó wà gán ṣe.

Ṣé o máa sáré? Látí máa sáré jẹ́ ǹkan tí ọ́ se patakì í, ó lè jẹ́ ǹkan tí ó dára nínú ìdí ọ̀yìn tí ọkùnrin máa ń ṣe eré, ní àwọn tí ó tó ọ̀tọ̀ tì sí ní àwọn tí ó ṣe iye. Látí máa sáré jẹ́ ǹkan tó dára, ó lè jẹ́ ǹkan tí ó lẹ́wà nínú ìdí niyen tí mo fi máa ń ṣe àwọn eléyi.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mó dè máa n gbé eléyìí. Gẹ́gẹ́ bí ènìyàn, nitori pe ọ́ wà lára àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ ṣe láti máa gbé àpò ẹyin jẹ́ nǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe èléyi ní gbogbo ìgbà náà. Ó dè jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà nígbà tí àayè re bá sì ṣílẹ̀.

Ṣé o máa ń fi ìdáàbò bo òrò sára? Ìdáàbò bo òrò jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ẹ̀dà máa ń fi eléyìí sára gẹ́gẹ́ bí ènìyàn náà lè jẹ́ ǹkan tí a fẹ́ràn tàbí jẹ́ ǹkan tí wọ́n máa ń dọ̀tí náà. Ẹ̀dà ní ètò yọkù máa ń ṣe léè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọ ní dáradára.

Mo fẹ́ràn lọ sí etíkun. Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ó máa ń ráàyè láti ṣe gbogbo àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí àti àwọn ǹkan ọ̀tún ní oríṣiríṣi ọ̀nà. Idí niyen tí mo fẹ́ràn láti máa lọ sí etíkun àti láti lọ gba afẹ́fẹ́ sára àti láti sinmi náà nígbà tí ìhà ìrẹ̀ bá ṣiṣẹ́ rẹ̀ láti ṣẹ gẹ́gẹ́ bí ènìyàn.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù ni WhatsApp. WhatsApp jẹ́ áàpù kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí ọkàn máa ń lò fún oríṣiríṣi nǹkan, ó sì dẹwà lára àwọn áàpù tí mò ń lò láti lè ṣiṣẹ́ àti láti lè ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi nàá gẹ́gẹ́ bí ènìyàn.

Bẹ́ẹ̀ni, ìwà ìṣọwọ́ rẹ̀ ṣe rí. Ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pataki, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìwà ìṣọwọ́ mi dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ nǹkan tí inu mi máa ń dùn sí ní oríṣiríṣi ọ̀nà láti ṣe gbogbo ǹkan tí mo lèrò láti ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí o si ye náà.

Ṣé ìfọma kọ ẹrọ ìrìnnà ibi iṣẹ́ láti máa kọ ẹrọ ìrìnnà ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì jù díẹ̀ tí máa fi fẹ́ran ilé ìwé tọ́. Ó wà lára àwọn nǹkan tí wọ́n máa ń mú nínú ìdun tí ó lè ṣe pàtàkì sí ẹni náà. Idí nìyẹn tí mo fi máa ṣe gbogbo àwọn nǹkan ti wọ̀n ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Orin wo ni mo fẹ́ràn ni gbọ. Ọ̀rín ti mo fẹ́ràn gbọ̀, gẹ́gẹ́ bí ènìyàn ó ní orin à ẹ̀mí, àwọn orin ẹ̀mí, àwọn orin wa ninu àwọn orin kán tí ó ṣe pàtàkì tí ó de dára náà idí niyi tí mo fẹ́ràn àwọn orin yìí. Ọ̀ye koje àwọn orin kan tó se patàki, tí ó dè tún ṣe pàtàkì pé kí ènìyàn kí wọ ma gbọ́ náà.

Báwo ni a ṣe máa kojú àwon ìsòro ní isé? Àwon ìsòro ní isé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de maa n kojú àwon èléyìí ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí o ye náà. Eléyi wa lára àwon nkankan tí wón de tunse pàtàkì sí i láti máa ṣe ní gbogbo ona, èléyìí jẹ́ nǹkan tí èmo fẹ́ràn gidigidi.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe, àwọn olórí ìṣe mi jẹ́ ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí, wọn lè ní àwọn iwa tí ó dára náà. Ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn dẹ jẹ́ ìbáṣepọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí kò lè ṣì í ìjà tàbí ǹkan kan tí ó dáa ní àwọn wa, nítori wípé ó jẹ́ nǹkan tí ó dára.

Kí ni àwọn ohun mimu tí o féràn lórí pizza? Àwọn nkan tí mo féràn lórí pizza òun ní crisp base bacon. Crisp base bacon jẹ́ àgbàdo tútù tí yóò dá ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa ń jẹ. Ìdi nìyẹn tí mo fi fẹ́ràn eléyìí torí pé ó jẹ́ ǹkan tó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún àwọn ènìyàn tí yóò wù láti jẹ náà.

Ṣé o máa n rìn ní àlàáfíà? Látí máa rìn ní àlàáfíà jẹ́ nǹkan tí ó dára, ó de je nǹkan tí ó ṣe pàtàkì. Idi níyen tí mo fi máa ṣe eléyìí ní ọ̀ràn tó tọ́ àti ní ọ̀ràn tí ó yẹ. Nígbà tí mo bá rìn ní àlàáfíà, eléyìí wà lára àwọn nǹkan tí ó máa ń mú mi dùn tí mo de máa ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Báwo ni a ṣe máa ń rìn irin àjò lọ sí iṣẹ́. Irin àjò mìíràn sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí ó dára lọ̀pọ̀lọpọ̀ mo de máa ń ṣe bí ní ona to tọ́ ti ní àǹtí ó ṣe ìrònú àti fìdáìkọ́ gbọ̀n. Ǹkan tí ó máa ń ṣe wà nínú títọ́ àti náà tún dáadáa.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Mo de sètò láti rí dájú pé, à mọ̀ ṣe àwọn ǹkan tí ó dára náà àti láti rí dájú pé gbogbo àwọn ǹkan tí mò níṣe tẹ̀síwájú. Mo ṣètò láti pàdé àwọn ọ̀rẹ́ mi, bá wọn lọ sí ibi ìdíje abẹ́rẹ́, ibi ọ̀re náà.

Nígbà wo ni wọn kẹ́yìn lọ sí iṣẹ́ gún ọdẹ? Ìṣẹ́ gún ọdẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ǹkan tí ó dára. Ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ síbẹ̀, òun ni ìgbà tí wọn wà ní kékeré tí ó jẹ́ pé èmi àti ẹ̀gbọ́n mi a máa lọ ṣẹ́ ọdẹ, tó de jẹ́ ǹkan tí ó máa ń yọrí síre nígbà tí ó kọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ iran ìrànwọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de ma ri dájú pé mo ṣẹ eleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyẹ náà. Ìdí niyen toje pé ní òrèkóòrè nígbà tí àyè rẹ bá ṣí sílẹ̀, máa dá pé mo ṣe ìrànwọ́ àkọ́kọ́ yìí ní dídára ní dídára.

Irú kọ̀ǹpútà wọ̀ ní ọ̀ ní? Kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà àtìléṣẹ́ àwọn Samsungi tí wọ́n ṣẹ̀ ṣẹ̀ jáde. Kọ̀ǹpútà yìí jẹ̀ kọ̀ǹpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dé máa n lọ̀ ní oríṣiríṣi ọ̀nà náà láti ṣẹ̀ àwọn ìṣẹ̀ tí mo máa n ṣẹ̀ ní ibi ìṣẹ̀ àti láti ilè ná. Ó dé jẹ̀ nǹkan tí ó dára tí ó dé ma sisẹ dára dára náà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni àkókò tó jẹ́ wípé mo ní àyè láti lọ jẹ oúnjẹ ọ̀sán tàbí láti ṣe àwọn iṣẹ́ kan tí ó ṣe pàtàkì sí mi. Àkókò ìjẹun òkò tí mo fẹ́ràn kì í ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn ní gbogbo ìgbà náà ṣe.

Wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún summer. Summer ń jẹ́ àjọ̀dún kan tó jẹ́ pé a máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ tí a tún mọ̀ sí àjọ̀dún ọdún iṣu Ó dẹ̀ jẹ́ àjọ̀dún kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń múnú mi dùn ní oríṣiríṣi ọ̀nà ní ti bó ṣe ṣe pàtàkì.

Ṣé o mọ̀ ń gbọ́ podcasti? Podcati jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ò de jẹ́ ǹkan tí mo fẹ́ràn ná. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn. Lẹ́yìn eyi, ó lè wà lára àwọn ǹkan tí mo mọ̀ mí dùn. Nítorí podcasti ni wà tí mo fẹ́ràn ni ọgbọ́n mi àti òye lórí àwọn ǹkan pàtàkì pàtàkì ló ń ṣe.

Ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi bi àwọn ènìyàn tí mo fẹ́ràn sí, mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa náà to jẹ pé wọ́n ní ọ̀pọ̀ ìmọ̀ àti òye. A máa jo un ṣíṣẹ́pò láti ri pẹ́ gbogbo àwọn nǹkan tí a n ṣe tẹ̀síwájú. Ó sì jẹ́ ẹ̀yin tí mo ti sọ pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa náà síbẹ̀

Nígbà wo ni o gerun rẹ? Nigbáti mo máa ń gerun mi ní ìgbà méjì ní oṣù kan, ninú ọ̀ṣẹ̀ mo máa ń ge wálẹ̀ náà. Eléyi de je ǹkan tí ò dára, tí ó dè ṣe pàtàkì láti rí dájú pé mo ṣe ìtọ́jú irun mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà ṣi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́? Nígbà wo ni o máa fọkọ rẹ? Láti máa fọkọ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe leyi. Ní ìpari ọ̀sẹ̀ torí pé ìgbà yìí ni àsìkọ̀ máa ń wá fún mi láti máa ṣe irú irun wa ọ̀dà jẹ́ ǹkan tó dára, tó yẹ kí ènìyàn kí ó máa ṣe náà.

Ṣé o máa ń mu àwọn ọmọ pírọ́tíìnì? Àwọn ọmọ pírọ́tíìnì jẹ́ àwọn mímu kan tí ò ṣe pàtàkì, wọ́n jẹ́ àwọn ohun mímu tí ó dára náà nìkan tí mo fi fẹ́ran àwọn mímu yìí. Àmọ nígbà tí mo bá mu wọn mọ̀ kí n mu wọn ní àmupará nitori pé nǹkan tí kò fi bẹ́ẹ̀ dára ní àgọ́ ara ènìyàn náà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ nítorí pé ó jẹ́ ibi tó dára tó ṣe pàtàkì tí ó dààmú mú mi dùn ní òorekore náà. Nígbà tí mo bá lọ sí ilé ìṣẹ̀mbáyé ó jẹ́ ibìkan tí ó dára tí ó le yẹ kí ènìyàn kí ó máa lọ. Idi nìyẹn tí mo ti máa ń lọ sí ilé ìṣẹ̀mbáyé nígbà tí ààyè bá wà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mọ máa ń jẹ oúnjẹ alẹ́ ní dede àgọ̀ méje sí méjọ iyen ni alẹ́. Ní ìgbà yìí ni láti ra púpọ̀ oúnjẹ wá sílẹ̀ ní àkókò tí ó lè ṣiṣẹ́ fún àwọn iṣẹ́ tí ó rẹ̀ ṣe láàárín ìdí nìyẹn tí mo fi máa ń jẹun. Ní irú àwọn àkókò yìí, ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o kẹ́yìn fo ìgbà kẹ́yìn tí mo fo ní ìgbà tí mo fẹ́ lọ sí ìlú China? Ìgbà yí jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi nítorí pé mo ní àyè láti ṣe àwọn iṣẹ́ tí wọ́n ní láti ṣe. A mo dẹ̀ lọ ọkọ̀ òfuurufú láti lọ síbẹ̀. Elèyi jẹ́ nǹkan tí ó dára gidi gidi, ó dè jẹ́ nǹkan tí à maa mú inú mi dùn naa.

Báwo ni a ṣe máa ń tọrọ àforíjì? Ale máa ń tọrọ àforíjì jẹ́ nkan sọ pàtàkì. Nígbà tí mo bá ṣe àwọn ènìyàn àbí nígbà tí mo bá ṣe àwọn nǹkan tí ó dára, nígbà yìí ni mo máa ń tọrọ àforíjì. Mode máa ń ṣe pẹ̀lú ọkàn kan ni nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí ó bá ṣe àwọn ènìyàn náà ní ọ̀nà ki ona.

Oúnjẹ wo ni bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ti ń sè é dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ si, tọ́dẹ̀ jẹ oúnjẹ kan tí mo mọ̀ bí a ṣe ń sè é. A ní òrùka yìí nígbà tí mo máa ń ràn láti sè oúnjẹ ìrẹsì ni oúnjẹ kan tí mo máa ń ṣe. Tọ́dẹ̀ jẹ oúnjẹ kan tí ó dára náà láti máa sè é.

Ibi ni o máa ń fi kòkòrò rẹ̀ sí? Kòkòrò mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń rí lá daju pe mo máa ń tọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, mo dẹ̀ máa ń fi sí àpò ọwọ́ mi ní gbogbo ìgbà láti rí daju pé kò sọ́nù, eleyii de jẹ́ nǹkan tí mo máa ń ṣe àkíyèsí ní gbogbo ìgbà náà, tio de jẹ́ nǹkan tí ó dára naa láti máa ṣe.

Ṣé màá wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tí ó dára, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, náà ni òní dìníyẹn tí máa fi máa wọ ìborùn, mo de máa wọọ ilé yìí nígbà tí a yè pa ṣíṣí lẹ̀ fún mi láti ṣẹ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àwọn èèyàn tó máa ṣe nígbà mí.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Iṣẹ́ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo mọ̀ de fi iṣẹ́ mi sí dédé aago, ah, méje aarọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yẹn ni mo fi iṣẹ́ mi sí. Ó de je akókò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Irú bàtà wo ni o màá ń wọ̀? Bàtà tí màá ń wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ni bàtà tí ìdí rẹ̀ pẹlẹbẹ. Bàtà yí jẹ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ọ̀rẹ́ máa ń fínà ní dùn ní gbogbo ọ̀nà náà. Bàtà yí jẹ bàtà kan tí mo fẹ́ràn. Ó dára, ó lẹ́wà, ó dẹ̀ jẹ́ ìkan tí ó dára. Dí èyí ni tí mo fi ní ìfẹ́ si irú àwọn bàtà wọ̀nyí.

Ṣé o máa de ní àkókò? Látí má de ní àkókò jẹ́ nǹkan tí ó dára, ó dè jẹ́ nǹkan tí ó ṣe patakí náà. Mo de máa n ṣe elé yi náà ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ nítorí pé elé yi wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn. Láti máa ṣe ìdí nìyẹn tí mo fí máa n ṣe ọ̀pọ̀ elé yìí, ó de jẹ́ nǹkan tí ó dára tó de yẹ́ kí ènìyàn kíi ọma ṣẹ́ náà.

Ṣé ò ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mí mọ̀dè ní ọkọ̀ bi mọ ṣẹ́ wàá yii Ọkọ̀ tí mo ní ni ọkọ̀ tí wọ́n gbé fún mi láti ibi iṣẹ́. Ó lè jẹ́ ọkọ̀ kan tí mo ti máa lò ní oríṣiríṣi ọ̀nà láti dájú pé gbogbo àwọn ǹkan tí mo máa ṣe ó tẹ̀síwájú ní ọ̀nà tío tọ́ àti ní ọ̀nà tío si yẹ. Ọkọ̀ yìí ṣe pàtàkì sí mí mọ̀dè máa ń lò ó ní gbogbo ìgbà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí ó dá ọ̀pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn láti máa jẹ. Gẹ́gẹ́ bí oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì. Nígbà tí oúnjẹ tí bá jẹ́ oúnjẹ tó kù, ó máa ń gbé fún àwọn ẹranko sì tọ́ pé kò yẹ kí ènìyàn kí ó máa jẹ rú àwọn oúnjẹ wọ̀nyí.

Ṣé o máa ń, ṣe o máa ń fẹ́ràn, ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí ó ṣe pàtàkì. Mo lè fẹ́ràn wọn gidigidi nítorí pé nígbà tí wọ́n bá wò wọ́n, wọ́n máa ń dẹ́rin pamọ́. Idí níyẹn tó jẹ pé mo fi máa ńwo awọ́n lérè láti ṣe ìpààrọ̀ okan àti ìsọdọ̀tun okan ní gbogbo ìgbà náà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí wọ́n dára, mo dè máa ń wo àwọn ẹlẹ́yìí nígbà tí ayẹyẹ bá ṣe sílẹ̀. Àwọn ètò wọ̀nyí jẹ́ ètò kan tí ó máa ń jẹ́ kí ènìyàn mú èrò lọ́gbọ́n wá àti láti ṣe àwọn nǹkan kan tí wọ́n tó ṣe pàtàkì náà. Idí nìyẹn tí mo fi máa ń gbọ́ àwọn ètò wọ̀nyí loore koore.

Kínni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá n rọ̀? Nígbà tí ọjọ́ bá n rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé. Eléyìí wà lára àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Nítorí pé nígbàtí òjò báa ń rọ̀ mi ò fẹ́ràn òtútù, ìdí ni yìí tó jẹ́ pé tí òjò báa ń rọ̀ mo máa wà gẹ̀lẹ̀gẹ̀ ni, ó dè jẹ́ ǹkan tó ṣe pàtàkì.

Eh, ẹ̀fọ wo ni o fẹ́ràn oúnjẹ jù? Ẹ̀fọ tí mo fẹ́ràn oúnjẹ jù ni ẹ̀fọ tátẹ. Ẹ̀fọ tétẹ jẹ́ ẹ̀fọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí inú mí dàmú ń lọ sí lọ́wọ́ fún rẹ̀ nígbà tí mo bá jẹ àwọn ẹ̀fọ yìí. Àwọn ẹ̀fọ yìí jẹ́ ẹ̀fọ kan tí ọmọ mú nínú mi dùn nígbà tí a ń jẹ́ nkán tí fọ dára ní gbogbo ìgbà láti máa jẹ gidi gidí náà.

Ṣé o fẹ́ràn jókòó sílẹ̀ nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ọkọ̀ tó dára mọ́ láti máa jókòó sínáa jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí ilé ìgbà ṣẹlẹ̀ máa ń dájú pé mo ṣe wò wa tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láìsí àní àní ní orí rẹ̀.

Ṣé o máa jẹun nínú ọkọ̀ rẹ? Láti má jẹun nínú ọkọ̀ mi kì í ṣe nǹkan tí ó burú. Mo de máa ń ṣe elẹ́ yìí nígbà tí àye re bá ṣi sílẹ̀. Ounje igbó ilé wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe. Aà mo dà máa jẹun nínú ọkọ̀ mi náà. Ó deje eeyan kan tí inu mi máa n dun sí nígbà tí mo bá ṣe é.

Báwo ni ọṣẹ máa ń pààrò ọkàn nígbà tí ìṣẹ bá pọ̀? Nígbà tí ìṣẹ bá pọ̀, mo máa ń pààrò ọkàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ẹwẹ́ yẹ́n wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí ẹni tó dẹ̀ máa munu mi dun loorekòórẹ́ nígbà tí ọ̀nà bá ṣe ìró àwọn eléyìn tóri pe won jẹ́ nǹkan tí ó dá ara náà síbẹ̀

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ nǹkan lọ? Láti máa pàrọ̀ nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa fi èyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí mo bá ṣe àwọn nǹkan kan tí kò bójú mú, mo máa ń ríi dájú pé mo pàrọ̀ ọkàn mi ní gidigidi. Eléyìí dẹ̀ wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn nǹkan tí mo wá wá nínú òṣìṣẹ́ tuntun jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Mo dẹ̀ rò pé èléyìí jẹ́ lára àwọn nǹkan tí yóò ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mo se ní ìfẹ́ sí àwọn eléyìí náà síbẹ̀.

Ṣe o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Kí ènìyàn máa kọrin jẹ́ ọ̀nà tí mo fi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn àti láti ṣe ìdárayá fún ara mi náà. Ìdí nìyẹn tó jẹ wipé ni onakona nígbà ti ayẹ e bà sí sílẹ̀ fún mi, mo máa kọrin. Ó dè jẹ́ ǹkan tí mo máa ṣe láti pàrọ̀ ọkàn náà sí.

"Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró?" Bátìrì fóònù mi má ń dúró ní ọ̀orẹ́ kóorè. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà, ó dẹ̀ jẹ́ wa lára àwọn ǹkan tí ó máa ń mú inu mí dùn. Idi nìyen tí mo fi máa ń ṣe elẹ́yì, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà, nitòripe ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì síbẹ̀ sì.

Data tí mo máa ń lò l'ose Ose pọ̀ tó. Data tí mo máa ń lò ní ọṣọ ṣe jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, nítorí pé òun ni mo máa ń fi ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Ẹlẹ́yii dẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe náà. Idí nìyen tin máa rí pé mo ṣe àwọn eleyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan ti ó dára lọ́pọ̀lọpọ̀, tó gbówó lórí, tí ó dè jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ìdí nìyẹn tí mo ṣe máa ń ṣe elẹ́yì ní oríṣiríṣi ọ̀nà. Mo de máa ń lò ó fún àwọn iṣẹ́ àkànṣe, iṣẹ́ ọ̀tún àti àwọn nǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ọ̀nà náà ṣe.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn, òun ni ìrọ̀rí méjì. Nítorí pé ìrọ̀rí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Nígbà tí mo bá fẹ́ sùn, mo máa ń rí dájú pé mo lo ìrọ̀rí méjì; ìkan ní orí, ìkan ní ẹ̀gbẹ́ mi. Ẹ́ yii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ ǹkan tó máa mú ọ̀nà mi dùn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe òun ni wípé a máa ń ṣe àṣà láti rí i dájú pé a parí ìjà láàárín ẹbí àti àwọn ọ̀rẹ́ tàbí nígbà tí ìjà bá wà ní oríṣiríṣi ọ̀nà, a máa ń pe ìpàdé ní ọdọọdún láti rí i dájú pé wọ́n parí àwọn ááwọ̀ wọ̀nyí. Ẹni ni àṣà tí a máa ń ṣe.

Eré ìdárayá wo ni ò fẹ́ràn? Eré ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn tí ó máa ń kọrin ní ori itàgé. Àwọn ilé jẹ́ ìgbà kan tí wọ́n dá lọ́pọ̀lọ́pọ̀ tí wọ́n dẹ̀ máa ń ṣe ìdárayá fún àwọn ènìyàn. Idí ni yẹ́n tí mo fi ní ìfẹ́ nínú àwọn nǹkan kan tí wọ́n ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gidigidi, tí mo dà ní ìfẹ́ sí, tí mo dà máa ń lò ní orekórè náà. Ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ kan tí ó dára tí mo dà máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti ṣe àwọn iṣẹ́ tàbí nígbà tí ó bá wù mí láti lọ sóko tàbí láti lọ pàn omí nínú odò náà.

Ṣé o máa ń ṣe àtúnoò ǹkan? Láti máa ṣe àtúnoò ǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ṣe eleyi. Nígbà mìíràn tí aye rẹ̀ bá sí sílẹ̀, nítorí pé ó wà lára àwọn nǹkan tí ó tun ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí aye rẹ̀ bá wà ìdi ni yii, torí pé láti máa ṣe àtúnoò ǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa nse eleyii. Hmm, àkókò náà.

Ṣé o ti lọ sí òde rí? Látí lọ sí òde jẹ́ ǹkan tó ṣe pàtàkì májèjù ṣẹ́lẹ́ yìí ní oríṣiríṣi ọ̀nà. Nígbàtí mo wà nígbà ìyálọ́rùn, òhun ni ìgbà tí mo máa fíkún láti lọ sí òde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ódẹ̀ jẹ́ ìgbà kan tí o dára tí ódẹ̀ máa wún mi dúró gbogbo ìgbà náà, nítorí o jẹ́ ìgbà kan tí o ṣe pàtàkì láti lọ ṣègbádùn.

Báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dè maa n mu inu mì dùn. Îdí niyii tí mo fi fẹ́ran àwọn eléyìí nítorípé wọ́n jẹ́ àwọn nǹkan tí ó dára tí ó dè maa n mu inu mi dùn ní òorekoore náà, tó dẹ́ je ǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Ṣé o fẹ́ràn wà nínú òróró? Látí wà ní òróró jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé kì í ṣe ǹkan tó dára kí ènìyàn pé ó wà nínú òróró. Ìdí nìyí tí mo fi gbodo máa ṣe gbogbo àwọn ǹkan tí mo ni ro láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye na la láì sí àníyan tàbí ìjà ní orí rẹ̀ gede gede.